Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tooto, tí ń bá rí àgbàlagbà èyí tí ó jù mí lọ dáadáa tó tó bimi lọ́mọ, mo máa ń dọ̀bálẹ̀ pátápátá láti kí wọn nítorí ìdọ̀bálẹ̀ òun ni ìkíni. Gẹ́gẹ́ bí ọmọkùnrin nílẹ̀ Yorùbá, àmọ́ tó bá jẹ́ ẹni tí ó jù mí púpọ̀, màá tẹ orí mi bá dìẹ, màá sì kí wọn bóyá ẹkáàárọ̀ fún tí aárọ̀ àbí ẹkáàsán àbí ẹkáalẹ́.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésìmesì. Èyí ni ayẹyẹ àjọ̀dún ọjọ́ tí a bí Jésù Kristi, Ọmọ Ọlọ́run. Ó jẹ́ àjọ̀dún tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ nítorí ó máa ń mú mi rántí ìdí tí Jésù Kristi fi wá sórí ilẹ̀ alààyè láti wá wẹ ẹṣẹ àwa ènìyàn mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu ti porotíìnì, nítorí pé porotíìnì rí jẹ́ ohun tí ó ṣe ànfààní fún ara, ó sì da fún ara lọ́pọ̀lọpọ̀. Kódà kí n ṣe ohun mímu ti porotíìnì nìkan ni mo máa ń mu, àti àwọn ohun mímu mìíràn tó jẹ́ pé àgọ́ ara ó nílò láti lè ṣiṣẹ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nípa lílo gègé ìkọ̀wé, mo sì jẹ́ ẹni tí máa ń lo ọwọ́ ọ̀tún láti fi kọ ìwé. Kódà o máa yà mí ní ẹnu wípé àwọn kan wà tí wọ́n ń lo ọwọ́ ọ̀sì, bó tilẹ̀ jẹ́ wípé ọwọ́ ọ̀tún lẹ̀ mí ń lo láti fi kọ ìwé.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe òún ni ti kókó ẹ̀kọ́ ti ìṣirò. Nítorí mo nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò ní ọ̀pọ̀lọpọ̀. Kódà nígbàtí mo wọ ilé ẹ̀kọ́ gárá girama, mo sì nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ìṣirò. Ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga ti Fáṣítì náà, mo sì nífẹ̀ẹ́ rẹ̀.

Ní òwúrọ̀ Àlàmú, orí ẹ̀rọ alágbèéká mi ni yóò dùn ní gígé aago márùn ún òwúrọ̀. Nígbà tí eléyìí bá dùn ti n bá jẹ́, n ó sùn díẹ̀ láì díjú fún ìṣẹ́jú mẹ́ẹ̀dógún láti lè jẹ́ kí ara mi bọ́ sípò dáadáa. N ó sì gbàdúrà. Lẹ́yìn tí n bá gbàdúrà, n ó lọ wẹ̀, n ó sì jẹun kó tó di pé n ó murá láti lọ ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré ní ẹ̀ẹ̀kọ̀kan. Ìgbà mìíràn mo máa ń sáré fún eré ìdárayá. Ìgbà mìíràn kẹ̀re tí bá ní ibi tí mò ń lọ tí mo ṣe pẹ́, tí mo sì rí ọkọ̀ tí ibi tí mo ṣe ń lọ ò sí jiná, mo máà ń gbìyànjú láti sáré díẹ̀ kí ń le tete dé ibi tí mò ń lọ.

Mo máa sọ wipe pé mi ò fẹ́ràn, bẹ́ẹ̀ ni mi ò kórìíra iṣẹ́ ìta gbangba. Ibi iṣẹ́, ibi tí iṣẹ́ bá ti bá mi àbí ibi tí iṣẹ́ bá gbé mi lọ, mò ń lọ náà ni. Kò sí ibi tí mi ò le ti ṣiṣẹ́, bó jẹ́ ní ìta gbangba, bó sì jẹ́ ní kọ́rọ́, bó sì jẹ́ nínú ilé, kò sí ibi tí iṣẹ́ gbé mi lọ tí mi ò lè ṣe.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojó. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkojó, màá ju ọwọ́ sílẹ̀ fún ọkọ̀. Tí ọkọ̀ náà bá sì ń lọ, yóò dúró fún mi. Àbí kẹ̀ẹ́ kí n ju ọwọ́ sí ọ̀nà tí mò ń lọ, tí awakọ̀ náà bá rí mi, tí ó bá rí pé ọ̀nà bí tí mo ná ọwọ́ sí, ọ̀nà bí tó ń lọ ni, yi o dúró. Tí ó bá dẹ́ jẹ́ pé kò rí bẹ́ẹ̀, yóò máa bá ti ẹ́ lọ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má kọrin lọ́pọ̀lọpọ̀. Bo ti lẹ jẹ́ wípé kì í ṣe pé mo mọ bí a ti ń kọrin lọ títí àmọ́ mo ń gbìyànjú ní ìwọ̀nba ti ìtọ́dọ́ mi. Àwọn orin tí mo fẹ́ràn láti má kọ ni ohun ni orin ìyìnrere, ìyẹn ti orin ọmọ Kristẹni. Mo sì nífẹ̀ẹ́ láti má kọ ní ọ́pọ̀ ìgbà.

Mo máà ń rí pé ọjà mi dára nípa yíyẹ wo ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí bá ṣe ọjà tuntun, màá yẹ wo wípé máṣi rí dájú wípé ó pé ojú ọṣuwon, pé gbogbo ẹ̀ ló gúnrege tó ṣe déédéé. Tí o bá rí èyí tí ó kú dié ka tò, mo máa ní láti ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí pé kí ọjà ko ṣe dáadáa, òhun ló ṣe kókó.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Kódà orúkọ ìnagijẹ mi tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí o jẹ́ orúkọ tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀. Mo rántí nígbà èwe nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí àwọn ọ̀rẹ́ mi akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ mi tí wọ́n ń pè mí ní orúkọ ìnagijẹ tí mi ọ́ nífẹ̀ẹ́ sí àmọ́ wọ́n padà jáwọ́ nínú rẹ̀. Àmọ́ orúkọ ìnagijẹ tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ò rẹwà lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, ní ọkàn, ní ẹ̀ẹ̀kàn kan ni orí máa ń fọ́ mi. Ni ọ̀pọ̀ ìgbà tí mo bá ti ṣe iṣẹ́ tó ní wàhálà nínú, ní ibi iṣẹ́ ni tàbí ní ilé tí n bá ti ṣe wàhálà tó pọ̀, òun ni mo máa ń fa kí orí máa fọ́ mi. Ni tí bá sì ti ṣàkíyèsí pé orí fọ́ mi, màá lọ ṣe ìsinmi nítorí ara fẹ́ sẹmi. Lẹ́yìn tí bá sẹmi tí orí fífọ́ òun ò bá lò, màá wá lọ wa òògùn orí fífọ́ lò. Lẹ́yìn èyí, orí fífọ́ yìí yóò lọ.

Àkókò tí mo ṣe etó agogo ìjí mi sí ni ago márùn-ún òwúrọ̀ ni mo ṣe ṣí. Bo tilẹ̀ jẹ́ wípé mo ṣe ikán sí ago mẹ́rin òwúrọ̀. Títí ago mẹ́rin òwúrọ̀ bá ti dún, mo má jí, bẹ́ẹ̀ ni mo máa sùn padà. Nítorí wípé mo fẹ́ràn orun òwúrọ̀ lọ́pọ̀lọpọ̀. Títí ago márùn-ún òwúrọ̀ bá ti wá dún, àsìkò yìí ni mo ṣẹ̀ wá díde lórí ìbùsùn láti lọ ṣe ohun tí mo ní láti ṣe, kí n lè máa lọ ibi iṣẹ́.

Ẹgbẹ́ mi, mo mó bí a ti ń ṣe ìrànwò àkọ́kọ́ fún ẹni tó bá ní ìjàmbá kẹ́kẹ́re ní ibikíbi, nítorí ó jẹ́ ohun tí a ti kọ́ mi nígbà tí mo wà ní ilé ìwé, mo sì mọ bí a ti ń ṣe eléyìí dáradára.

Àwọ̀ búlúù, òun ni mo fẹ́ràn jù. Mo nífẹ̀ẹ́ àwọ̀ yìí ni ọ̀pọ̀lọpọ̀. Idi ni yì gan tí mo fi lọ mú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti chelsea nítorí àwọ̀ aṣọ ìgbábọ́ọ̀lù wọn ó jẹ́ aláwọ̀ búlúù. Idi ni yi tí mo fi nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa rúwádìí bóyá wọ́n nílò ìrànlọ́wọ́ ọ̀hún nítòótọ́. Ti bá rí ẹni tó nílò ìrànlọ́wọ́ nítòótọ́, mò máa sa gbogbo ipá àti agbára mi láti ran onítànrànlọ́wọ́. Mó yá yálà nípa ọ̀rọ̀ owó àbí ọ̀rẹ́ ránní níṣẹ́ láti gba nǹkan lọ́wọ́ ẹni kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orí ayélujára ni mo máa ti ń ra nǹkan. Nítorí wípé mo nífẹ̀ẹ́ kí n ra nǹkan lórí ayélujára àti wípé kò kí máa ní wàhálà tó pọ̀ nínu. Tí mo bá ní kí n lọ ra nǹkan ní ọjà fún ara mi, wàhálà yẹn máa pọ̀. Àti wípé àádùnádùnra, ó jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí lọ títí.